Ṣé mo máa ń wọ ago ọwọ́? Rárá o. Èmi ò kí ń wọ ago ọwọ́ mọ́ o. Láti ìgbà tí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ti wà, ni ago ọwọ́ ò ti ní iwúlò mọ́. Tí mo bá nílò láti wo ago, èmi a kàn yẹ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi wò ó ní.

Ní orí i pé ṣe mo máa ń jí ní kùtùkùtù, bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù àwuro nítorí pé iṣẹ́ báǹkì ni iṣẹ́ mi. Kí mo dẹ̀ le tètè dé ibi iṣẹ́, mo nílò láti jí ní kùtùkùtù àwuro.